Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, báwo ni o ṣe máa ń tọ́jú, báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Ẹ ṣé lọ́pọ̀lọ́pọ̀ fún ìbéèrè yìí. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, nígbà tí mo wà ní kékeré, ọ̀nà táwọn òbí mi máa ń gbà láti tọ́jú èékánná mi torí nígbà yẹn mi ò mọ̀ bí a ti ń tọ́jú èékánná. Tèmi ojú pé kí n, kí n wẹ̀, kí n jẹun, kí n lọ ilé ìwé, kí n sùn. Ṣùgbọ́n mo rántí wí pé nígbà tí mo wà lọ́mọdé nígbà yẹn, ìyá mi máa ń bá mi gé èékánná mi pẹ̀lú abẹ. Ọ̀nà tó máa ń gbà bá mi tọ́jú èékánná mi nígbà yẹn nìyẹn. Èmi ò dè mọ ìdí tí wọ́n fi máa ń gé. Mo kàn máa ń wo pe à kíló dé? Nítorí wí pé kò kí ń rọ̀ mí lọ́run tí ìyá mi bá ti gé èékánná mi. Ìgbà mí ràn, ìyá mi lè gé é lọlẹ̀ jù. Kọ́wọ́ máa, èéh, ká, èéh, èékánná náà á máa dùn mí díẹ̀díẹ̀. Ṣùgbọ́n ní ilé ìwé tí mò ń lọ ní ìgbà yẹn tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, ní gbogbo ọjọ́ Monday ni wọ́n máa ń sọ pé kí gbogbo wa ó ká fi èékánná wa hàn. Wọ́n fẹ́ mọ ẹni tí èékánná ẹ̀ gùn láàárín wa. Ẹni tí èékánná rẹ bá ti gùn, wọ́n lè na légbà. Ṣùgbọ́n ní gbogbo ọjọ́ Sunday, ìyá mi máa-- tàbí ní òpin ọ̀sẹ̀, ìyá mi máa ń bá mi gé èékánná mi. Ìgbà yẹn ni mo rántí pé ìyá mi máa ń ṣe, bá mi tọ́jú èékánná mi. Ìgbà tí mo wá wọ ilé ẹ̀kọ́ gíga, ní ilé ẹ̀kọ́, ẹ́m, ẹ́, kí i ṣe ilé ẹ̀kọ́, ẹ́, tí mo wọ ilé ẹ̀kọ́ gíga tí àwa táa wà ní orílẹ̀-èdè Nàìjíríà máa ń pè ní secondary school. Wọ́n máa ní gbogbo ọjọ́ Monday náà, wọ́n máa ń ní ká, ká fi èékánná wa hàn. Wọ́n fẹ́ mọ wípé, wọ́n fẹ́ mọ bóyá èékánná wa gùn tàbí bóyá a tó, bóyá a kùn lọ́dà. Ẹni tí èékánná rẹ̀ bá gùn tàbí ó kùn lọ́dà, á jẹgbà ní ọjọ́ náà. Èmi dè, èmi nígbà yẹn dè érè, mo fẹ́ràn láti máa-- mo fẹ́ràn kí èékánná mi gùn. Mo fẹ́ràn èékánná gígùn nígbà yẹn. Mi ò ń-- kò sí nǹkan pàtó tí màá ń ṣe sí iná ju pé kí n, kí n kó èékánná yẹn gùn kí, ju pé kí n fọwọ́ mi lọ. Mi ò ń, kò sí nǹkan pàtàkì tí màá ń ṣe sí èékánná mi. Mo máa ń momo fílẹ̀ kó gùn. Màá wá lo fáìlì, màá fi ṣe ẹgbẹ́gbẹ́ rẹ̀ kó lè rẹwà. Ọ̀nà tí mo máa ń gbà láti tọ́jú èékánná mi nígbà yẹn nìyẹn. Ṣùgbọ́n, ṣùgbọ́n ní ilé ẹ̀kọ́ gíga tí mo lọ yẹn, kì í ṣe gbogbo ọjọ́ Monday ni wọ́n máa ń, ẹ́, wọ́n máa ń, ẹ́, yẹ èékánná wa wò. Tó bá ti di ọjọ́ tan fẹ́ yẹ̀ ẹ́ wò bai, màá sáré feyìǹ gé. Èékánná mi ò dè n pẹ́ wu, a tún gùn padà, màá tún máa tọ́jú ẹ. Ìgbà tí mo wá wọ ilé ẹ̀kọ́ yunifásítì, aà, mo wá ráyè nígbà yẹn. Ọ̀nà tí màá ń gbà fi tọ́jú èékánná mi ni kí n, kí n, kí n lo fáìlì, kí n fi ṣẹ́ ṣí, kí n fi ṣe gbogbo igun ẹ̀gbẹ́ ẹgbẹ́ èékánná mi, màá tún wá fi ọ̀dà kùn. Ọ̀nà tí màá ń gbà fi tọ́jú ẹ́ nígbà yẹn nìyẹn. Ṣùgbọ́n nígbà tó wá di ẹgbẹ̀rún méjì ó lé ogún, ọdún ẹgbẹ̀rún méjì ó lé ogún tí àìsàn COVID, COVID-19 tó jáde, tó di pé àwọn ìjọba, àwọn onímọ̀, ẹ́, ẹ́, àwọn dókítà, wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán, lórí íńtánẹ́ẹ̀tì tó ń sọ̀rọ̀ nípa ìmọ́tótó ká máa fọwọ́ wa dáradára, ká fọ èékánná wa, ká gbìyànjú wí pé a ò jẹ ìdọ̀tí torí ká má bá kó COVID. Aà, àti ìgbà yẹn ni mo wá mọ̀ wípé gígé èékánná nínú, ẹ́, fífo owó, ẹ́, ewọ̀ tú ni? Kíkun èékánná lọ́dà, ìyẹn kọ́ ni pèèyàn ń tọ́jú èékánná. Mo ṣẹ̀ wá mọ̀ wípé láti tọ́jú èékánná, fún gbogbo ìgbà tí èèyàn bá fọ owó, èèyàn gbọdọ̀ fọ èékánná ènìyàn náà, abẹ́ èékánná keyan ríi wí pé kò sí ìdọ̀tí kankan níbẹ̀. Mo dẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ yẹn. Mo máa ń fọ owó mi dáadáa, màá fọ abẹ́ èékánná mi, màá fọ orí èékánná mi. Mi ò ń fi ọ̀dà sí èékánná mi mọ́ torí mi ò ráyè. Mi ò dẹ̀ kí ń jẹ́ kí èékánná mi gùn mọ́ torí mo ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí màá ń ṣe pẹ̀lú ọwọ́ mi. Ọ̀nà tó èmi máa ń gbà tọ́jú èékánná mi nìyẹn. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Mo jẹ́ ènìyàn tó jẹ́ wípé mo máa ń gba àwọn èèyàn sí àwọn iṣẹ́ kéékèèké kan tí máa ń ṣe. Mo jẹ́ ènìyàn tó máa ń ya àwọn fídíò fún Íńtánẹ́ẹ̀tì, àwọn fídíò bí eré orí ìtàgé, àwọn fídíò bí àwọn ètò táwọn èèyàn ti máa ń jómi torọ ọ̀rọ̀. Ǹkan tí mo máa, àwọn òṣìṣẹ́ tí mo dẹ̀ máa nílò fún iṣẹ́ yìí ni, ìkíni, ẹni tó máa wà nídìí kámẹ́rà. Ikeji, ẹni tó máa bá mi, tó máa wà nídìí, ẹ́ẹ́, ẹ̀rọ tó ń gba ohùn sílẹ̀. Àwọn méjì tí máa ń s-- tó jẹ́ gbọ-- ẹ́ ẹ, tó jẹ́ dandan fún mi níyẹn tí mo bá fẹ́ gba ènìyàn ṣiṣẹ́. Mo tún máa ń gba àwọn tí màá lò ní orí ètò tí mo fẹ́ ṣe, tí àwọn olóyìnbo ń pè ní "programme". Ǹkan tí mo máa wá ń wò nínú òṣìṣẹ́ tuntun ni pé kí n tó gba òṣìṣẹ́ tuntun, ìkíni ni wípé mi ò ń fibẹ́ fẹ́ràn èèyàn tó máa dàgbà jù mí lọ tàbí ènìyàn tó tó mi lọ́jọ́ orí. Ìdí dè-- ìdí ni wípé mo, mo ní, mo mọ̀ wípé tí mo bá gba èèyàn, mo jẹ́ èèyàn kan tó jẹ́ wípé mo máa ń bọ̀wọ̀, mo máa ń bọ̀wọ̀ fún àwọn èèyàn gan-an. Mi ò fẹ́ràn kí màá rí èèyàn fín, kí màá sọ̀rọ̀ sí èèyàn ṣàkàṣàkà. Tí mo bá gba ẹni tó jù mí lọ tàbí ẹni tó jẹ́ ojú ẹgbẹ́ mi, a ti bá sọ̀rọ̀, a ti sọ fún un pé "à, bá mi ṣe lé, bá mi ṣe lé", ó máa-- mi ò ní lè fi tara tara sọ̀rọ̀ sí ẹni yẹ̀n dáadáa. Tẹ́ni ẹ́ gan-an bá ń ṣe ǹkan tí mi ò fẹ́, mi ò ní lè sọ èdùn ọkàn mi kó má dàbí pé mò ń rí ẹni yẹ̀n fín. Ìkíni tí màá ń wò ní pé ọjọ́ orí ẹni ò gbọdọ̀ tó ọjọ́ orí mi, kò tẹ́ gbọdọ̀ ju ọjọ́ orí mi lọ. Ikeji, mo máa wo iru èèyàn tẹ̀ni ẹ jẹ́. Bo ya ẹni tó ní ìwà ìrẹ̀lẹ̀ ni. Torí ní, ní, ẹ́ ẹ, òde òní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn ò mọ ìwà háwú. Ẹ̀lòmíìkan máa ń wúwa bò ṣe wu, sọ̀rọ̀ sáwọn èèyàn bó ṣe wu. Tí èèyàn bá ní ìwà tó dà lọ́dọ̀ tìte mi ò, tó ní ìwà ìrẹ̀lẹ̀, tí ò w-- t-tó dẹ̀ tẹ̀ wípé ó ṣẹ̀ mọ iṣẹ́, kò tí ì mọ iṣẹ́ tó ń ṣe dáradára, mo lè gbà síṣẹ́ ju ẹni tí ó ti mọ iṣẹ́ ṣùgbọ́n tó ní ìgbéraga lọ. Nítorí pé ẹni tó ní ìwà ìrẹ̀lẹ̀ tó bá padà mọ iṣẹ́, mo máa gbàjù ẹ̀ ju ẹni tí ò ní ìwà ìrẹ̀lẹ̀ tó mọ iṣẹ́ lọ. Ǹkan tí mo tún máa ń wò nìyẹn. Yàtọ̀ sí ìyẹn, ah, màá tún wò-- gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, tẹ́lẹ̀ pé, ẹ́ ẹ, bí ẹni ò tí ì mọ iṣẹ́ dáadáa, ǹkan kan tí ìwà rẹ̀ bá dà, mo lè gbà síṣẹ́. Ó tún ṣe pàtàkì fún mi náà láti wo bóyá ẹni ẹ̀ mọ iṣẹ́ tí mo fẹ́ ṣẹ. Nítorí pé irú iṣẹ́ tí èmi ń ṣe kò kín dára kí àléébù pọ̀ tí a bá ń ya iṣẹ́, ó tàbí, ẹ́ ẹ, kò ń dára kí àléébù pọ̀ jù nínú iṣẹ́. Tí àléébù bá pọ̀ jù nínú iṣẹ́, o máa fa iṣẹ́ sẹ́yìn, kò ní jẹ́ kí iṣẹ́ yẹn tètè jáde. Ó tún ṣe pàtàkì náà fún mi láti gba ènìyàn tí ò mọ iṣẹ́. Yàtọ̀ sí ìyẹn, gẹ́gẹ́ bí ìgbà tí mo sọ̀rọ̀ nípa ìwà, ìwà yẹn, ìwà ìrẹ̀lẹ̀ yẹn ni kan kò pín, kò, kò, kò, kò dá lé ló, kò dá lórí pé, ah, ẹni ẹ̀ ní ìwà ìrẹ̀lẹ̀ nìkan. Ẹni ẹ̀ gbọdọ̀ jẹ́ ènìyàn. Òṣìṣẹ́ yẹn gbọdọ̀ jẹ́ ènìyàn tó jẹ́ wípé ó ṣe tán láti bá àwọn òṣìṣẹ́ mìíràn ṣiṣẹ́, tí ò ń ṣe pé tara rẹ̀ nìkan ló mọ̀. Ó dẹ̀ gbudọ̀ jẹ́ ènìyàn tó jẹ́ wípé, ẹ́ ẹ, tí ìṣòro bá wà lẹ́nu iṣẹ́ kó, kó, ẹ́ ẹ, kó gbọdọ̀ jẹ́ ẹ̀níyàn tó jẹ́ wípé tí ó bá kojú ìṣòro lẹ́nu iṣẹ́, ó ṣe tán láti wá, ẹ́ ẹ, láti wá, ẹ́ ẹ, láti yanjú ìṣòro yẹn. Ara ǹkan tí màá ń wò nìyẹn láti-- tí mo bá fẹ́ gba òṣìṣẹ́ tuntun. Mo lè rò wípé mo dáhùn ìbéèrè ìdádá, ẹ̀ṣe wọn lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni "ṣé o ti ṣinà rí?" Bẹ́ẹ̀ ni, mo ti ṣinà rí. Ìgbà tí mo rántí pé mo ṣinà ni, mo ti ṣinà lọ́pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí, ọjọ́ tí mo ṣinà tí mo lè rántí ni ìgbà tí mo wà ní bíi ọmọ ọdún bií, boya bí ọmọ ọdún mẹ́rindinlógún, abi ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ní ọdún yẹn. Lá-- ní ọdún, ní ọdún tí mò ń sọ yìí, mò ń gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n mi kan. Mi kì í ṣe wípé boya mo kan dìidí ko lọ bẹ̀ láti lọ máa gbé o. Mo, ẹ̀gbọ́n mi yẹn kan fẹ́ kí n wá rán won lọ́wọ́ ní àsìkò yẹn, mo wá lọ gbé lọ́dọ̀ rẹ̀. Mo kéré nígbà yẹn. Ni, ní ìgbà yẹn, wọ́n máa ń san nílé ẹ̀gbọ́n mi yẹn, wọ́n máa ń san owó, ẹ́, iná mọ̀nàmọ́ná. Wọn kì, wọn kì í san owó yẹn lórí íńtánẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí a ṣe ń ṣe ní òde òní. Láyé ìgbà yẹn, èeyàn máa lọ sí ọ́fíìsì àwọn oníná mọ̀nàmọ́ná, èeyàn máa lọ san owó ni. Ẹ̀gbọ́n mi yìí júwe, ẹ́, ọ́fíìsì àwọn oníná mọ̀nàmọ́ná fún mi, mo dè lọ́ ni ẹ́ńkíìnì. Ìgbà tó di ẹ́ń-ẹ́lẹ̀ ẹ́ńkejì, mìi ti e wà mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ọjọ́ yẹn ẹ̀gbọ́n mi ṣà kò owó fún mi kí n lọ sí ọ́fíìsì àwọn oníná mọ̀nàmọ́ná. Owó ti ẹ̀gbọ́n mi dè fún mi, ó jẹ́ owó géerégé tó máa gbé mi lọ, gbé mi bọ̀, tí ò ní, tí ò ní lé ní one naira. Owó yẹn tí ẹ̀ sọnu lọ́nà kò sì bí mo ṣe fẹ́ dé lé. Mi ì dẹ̀ ní fóònù ní àsìkọ̀ yẹn. Bí mo ṣe wá dé òpópónà ibi tí a ti ń wọ ọkọ̀ tó ń lọ sí ọ́fíìsì àwọn oníná mọ̀nàmọ́ná, bí mo ṣe lọ ṣi ọkọ̀ wọ̀ níyẹn o, mi ò fọkàn baálẹ̀, mi ò fojú baálẹ̀ sí ọkọ̀ tí mo fẹ́ wọ̀. Mo sá ṣe lọ bẹ́ wọ ọkọ̀ tí ò yẹ kí n wọ̀ níyẹn. Báa ṣe wá n lọ̀ níyẹn. Áà! Mo wà wò wípé, ó fẹ́ jọ wípé ọ̀nà ibí bàyìí yàtọ̀. Mo wà sọ fún, ẹ́ẹ̀, ẹ́, dírébà àti kọ̀ńdọ́kítọ̀ pé, "àh, mi ò rò pé ọ̀nà bí "Mo wá ṣẹ̀ wá ṣàlàyé ọ́fíìsì onímọ̀na mọ̀nàmọ́ná tí, tí mò ń lọ. Nítorí pé ìgbà tí mo wọlé, mo kàn sọ mọ̀ pé mò ń lọ ọ́fíìsì oníná mọ̀nàmọ́ná. Mi ò mọ̀ pé kì í ṣe bọ́ọ̀sì, ẹ́ẹ̀, ọkọ̀ yẹn ló yẹ kí n wọ̀. Wọ́n wá ja mi lẹ̀. Áà! Ibi tí wọ́n ti ja mi lẹ̀ yẹn, ó jìnnà sí ibi tí wọ́n ti gbé mi. Mi ì dẹ̀ tó bẹ́ẹ̀ kí n lò nínú owó ọwọ́ mi. Tí n bá fi lè lò ó nínú owó ọwọ́ mi àti dé ilé, màa sòrò. Mo ṣẹ̀ wá rìn. Mo dẹ̀ tí-- mo ti san owó fún dírébà ọkọ̀ tí mo ṣi wọ̀ yẹn. Mo wá rìn padà, mo rìn, rìn, rìn, rìn, rìn lọ́jọ́ yẹn. Ìgbà tí mo ṣẹ̀, mo ṣẹ̀ wá wọ̀ b-- lẹ́yìn ìgbà tí mo ti so owó nù, mo ti fi owó ṣòfò nínú ọkọ̀ tí mo kọ́kọ́ wọ̀. Mo ṣẹ̀ wá san owó ọkọ̀ imi tó ṣẹ̀ wá gbé mi lọ sí, ẹ́ẹ̀, ọ́fíìsì àwọn oníná mọ̀nàmọ́ná tí ẹ̀gbọ́n mi gangan rán mi lọ. Ìgbà mo ṣà dé bẹ́ẹ̀, ìgbà tí mo dé bẹ́ẹ̀, mo san owó iná mọ̀nàmọ́ná. Mo wà ń pa-- o wa ku kí n padà wá ilé. Á! Mo wà wo owó ọwọ́ mi pé owó tó kù yìí torí mo ti bá lọ san owó tí ò yẹ kí n san nígbà tí mo ṣi ọkọ̀ wọ̀. Mo wà wò pé, "á! Kíni mà a ṣe?" Mo ṣà wọ ọkọ̀ padà sí òpópónà, ẹ́ẹ̀, ẹ́, òpópónà, ẹm, ibi tí, ibi tí a ti máa ń wọ ọkọ̀. Mo ṣà wọ̀, o wá kù, owó tì máa fi gbé ọ̀kadà dé ilé. Á! Mo wà rò pé kíni kí n ṣe. Hmm. Bí mo ṣẹ̀ pé ọ̀kadà ni yẹn o, tí mo wọ ọ̀kadà. Tí mo ní ki ọ̀kadà ṣà máa gbé mi lọ. Ìgbà tó wá gbé mi dé ilé, ẹ̀gbọ́n mi, mo wà ní ko dúró, mo wá ṣẹ̀ wá wọ inú ilé lọ mú owó. Mo wá fún un lówó. Di ení yii, títí di ọ̀la, ẹ̀gbọ́n mi o mọ̀ wipé mo ṣinà lọ́jọ́ yẹn o. Áà! Ọjọ́ yẹn ojú mi rí. Mo ṣinà. Ọjọ́ tí mo rántí pé mo ṣinà níyẹn. Mo lérò wípé mo dáhun ìbéèrè yìí dáadáa. Gẹ́gẹ́ bí ìbéèrè tó wà lórí fọ́nrán yìí "ṣé o ti ṣinà rí?" Bẹ́ẹ̀ ni o. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo ti ṣinà rí. Mo ti ṣinà rí. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìbéèrè yìí, ó dàbọ̀. Màá tún máa rí yín bá.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mi ò lérò wípé mo fẹ́ràn yàrá kan ju yàrá kan lọ nínú ilé mi. Ìdí dẹ ní wípé, gbogbo àwọn yàrá tó wà nínú ilé mi ó ní ìdí, gbogbo wọn ló ní ìwúlò wọn. Ó ní í ṣe pẹ̀lú nǹkan tí mo bá fẹ́ ṣe ní àsìkò yẹn. Tó bá je pé ìgbà t'oórun ń kun mi ni, à, yara yàrá ìbùsùn mi ni mo fẹ́ràn jù ní àkókò yẹn. Tó bá jẹ́ wípé ó wù mí kí n wo, kí n kàn sinmi, ki n kan kí n kàn fúnra mi làláafíà, kí n kàn ń nara, kí ǹ dẹ́ máa wo, ẹ́, tẹlifíṣàn tí à ń pè ní amóhùnmáwòrán, yàrá tí mo fẹ́ràn jù lásìkò yẹn ni ibi tí à ń pè ní parlour nínú ilé. Tó bá jẹ́ wípé ìgbà tí inú mi ń ro mí tó ń ṣẹlẹ̀ pé, à, ó dà bii pé mo fẹ́ yàgbẹ́ o tí mi o mọ̀ bí inú, yàrá tí mo fẹ́ràn jù lásìkò yẹn ni yàrá ìgbọ̀nsẹ̀. Tó bá ṣẹlẹ̀ náà pé ìto ń gbọ̀n mí, yàrá tí mo fẹ́ràn jù lásìkò yẹn ni yàrá ìgbọ̀nsẹ̀ náà. Tó bá dẹ̀ ṣẹlẹ̀ wípé kò sí oúnjẹ kankan nílé tàbí pé à, oúnjẹ kan wù míi jẹ, ẹ́, tí ó wù mí láti sè, yàrá tí màá fẹ́ràn jù ní àkókò yẹn ni, ẹ́, yàrá ìdáná. Àbí kí n sọ pé yàrá ìdáná ni mo fẹ́ràn jù ni? Nítorí wípé kì n ṣe oúnjẹ ǹikan ni mo máa ń sè níbẹ̀. Ibẹ̀ ni ẹ̀rọ amómi tutù wà. Nínú ẹ̀rọ amómi tutù yẹn dẹ̀ ree, oríṣiríṣi ǹkan ló wà nínú ẹ. Bíi nǹkan t'oyinbo n pé ní chocolate, ohun mímu ẹlẹ́rìndòdò, àwọn oúnjẹ, àwọn ǹkan tí ẹeyàn lè fi panu. À, boya nitorí ìdí yẹn mo lè sọ pé yàrá yẹn ni mo fẹ́ràn jù. Kì n ṣe yàrá ìdáná mi kò sí fún oúnjẹ sísè nìkan. Ibẹ̀ ni a máa ń gbé, ẹ́, ẹ̀rọ tó máa ń mú omi tutù sí, tó máa ń mú oúnjẹ tutù. Nínú ẹ̀rọ yẹn dè ree, oríṣiríṣi nǹkan ló wà ńbẹ̀. Ice cream wà ńbẹ̀, yoghurt wà ńbẹ̀. À, ìgbà mìíràn gan, o máa ń sú mi láti jẹ. Nítorí oríṣiríṣi tó wà nínú ẹ̀rọ amómi tutù yẹn, ó máa ń jẹ́ kí ẹsẹ̀ mi yá sí yàrá ìdáná. Kì ń ṣe pé oúnjẹ nìkan mo máa ń sábà ń sè níbẹ̀. Ká tún fi ìyẹn sílẹ̀. Tó bá ṣẹlẹ̀ wípé bóyá mo fẹ́ fọ́ṣọ́ níìsín, ó ní yàrá kan nínú ilé mi tó jẹ́ wípé tí mo bá fẹ́, boya mo fẹ́ fọ̀ nǹkan, although, a nínú ilé mi a ní ẹ̀rọ tó ń fọ aṣọ, ṣùgbọ́n ìgbà mìíràn àwọn aṣọ kan máa ń wà tó máa nílò kí n fọwọ́ gbó kó lè mọ̀ ṣàkàṣàkà. Yàrá yẹn ni màá lọ, ní màá ti fọwọ́ gbó aṣọ yẹn díẹ̀ kó lè mọ̀ tí mo bá padà kò sí inú ẹ̀rọ tó ń fọ aṣọ. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ọ́ ṣíwájú, mi ò rò pé mo fi bẹ́ẹ̀ ní yàrá tí mo fẹ́ràn jù. Bóyá yàrá ìdáná ni mo fẹ́ràn jù nítorí nǹkan tí màá rí jẹ níbẹ̀. Yàrá tí mo fẹ́ràn jù ó ní í ṣe pẹ̀lú àkókò tí ń bá wà àti nǹkan tí ń bá fẹ́. Ìyẹn ló máa jẹ́ kí n mọ̀ pé, à, okay, yàrá yìí, ẹ́, yàtọ̀ sí ìyẹn nínú ilé mi. Mo tún ní yàrá tí mo fi ṣe ọ́fíìsì, tí kọ̀m̀pútà wà ńbẹ̀. Mo fẹ́ràn yàrá yẹn fún ìdí kan, tí mo bá fẹ́ dá wà tí mi ò fẹ́ kí ẹnikẹ́ni ó di mí lọ́wọ́, mo lè ma màá ṣiṣẹ́. Ó lè ṣẹlẹ̀ wípé boya mo fẹ́ pé èeyàn lórí ẹ̀, fóònù tàbí mo kan sa fẹ́ dá wà tí mo kan fẹ́ ṣe àwọn ǹkan kan díẹ̀ díẹ̀, yàrá yẹn ni, ọ́fíìsì yẹn ni mo máa ń wà. Bó ṣe jẹ́ niyen oo, mo lérò wípé mo dáhun ìbéèrè yii dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọ́pọ̀, mi ò ní yàrá tí mo fẹ́ràn jù. Yàrá tí mo fẹ́ràn jù ní í ṣe pẹ̀lú àkókò àti ohun tí mo bá fẹ́ fúnra mi ní àkókò yẹn. Ẹ ṣé lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Mo ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí màá ń ṣe tí mo gbọdọ̀ ṣe kí n tó sùn lálẹ́. Èké ní ni, mo gbọdọ̀ dáná. Bí bá dáná, mo ṣá máa jẹun álé. Ìyẹn jẹ́ èké ni. Tí bá wá jẹun álé tán, màá gbìyànjú láti jẹ́ kí gbogbo àyíká wà ní ìmọ́tótó. Mo jẹ́ ènìyàn tí ò fẹ́ràn pé kí eyàn jí láàrọ̀. Kí eyàn jí láàrọ̀ ṣẹ̀ máa tún lè ṣe. Kí eyàn jí látọjú ọ̀run láàrọ̀. Kẹṣẹ̀ wá múgbàlẹ̀ máa gbálẹ̀, máa fọ bọ́. À, mi ò ní fè se rárá. Mo fẹ́ràn kí ilé wà ní tónítóní ní alẹ́ kí n tó sùn. To kí-- mo kàn fẹ́ràn kí n jí láàrọ̀ kí everywhere, kí gbogbo àyíká wà tónítóní kí dè bẹ̀rẹ̀ ǹkan tó bá wù mí láti ṣe fún ọjọ́ yen. Bí ó jẹ́ pé mo fẹ́ sinmi ni kí n sinmi. Tí bá ti jẹun tán, màá wọ ilé ìdáná lọ, màá fọ gbogbo abọ́, gbogbo pọ́ọ̀tù tí mo bá-- tó bá ṣẹlẹ̀ pé bí à mo fi jẹun tàbí mo fi dáná, màá tún gbogbo bẹ ṣe, màá nu. Lẹ́yìn rẹ̀, màá wá gbé ilẹ̀. Tó bá ní ìdọ́tí kankan tí mo lò ní ọjọ́ yìí, lálẹ́ yen, màá gbé ilẹ̀ yìí, màá lọ dánù sí ìta. Tí bá wá ṣẹ ìyen tán, màá mú ìgbàlẹ̀, màá gbá àyíká, màá gbá gbogbo, màá gbá inú ilé. Ibi tí ǹ bá lérò pé ó dọ́tì inú ilé, màá gbá. En- lẹ́yìn ìyẹn náà, ó láwọn iṣẹ́ kéékèèké kan náà tí èmi náà máa ń ṣe lórí ẹ̀rọ kọ̀m̀pútà mi. Màá ṣe àwọn iṣẹ́ yẹn. Tó bá láwọn nǹkan tó yẹ kí ǹ gbé sórí íńtánẹ́ẹ̀tì, màá gbé wọn sórí íńtánẹ́ẹ̀tì. Àwọn nǹkan tí màá ń ṣe lálalẹ́ kí n tó sùn nìyẹn. Ìgbà mìíràn tí màá, tí màá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí kọ̀m̀pútà mi kí n tó mọ̀, à, mo lè ṣiṣẹ́ dọjọ́ kejì nígbà mi kò jẹ́ pé màá sè wá máa sùn lọ́sàn-án àbí láàrọ̀. Àwọn nǹkan tí màá ń sábà ń ṣe ní. Yàtọ̀ sí ìyẹn, màá tún ró nù ú, màá ronú pé ọ ní nǹkan kan tí mo ti ní lọ́kàn láti ṣe lọ́jọ́ yen. Màá gbìyànjú pé màá ríi wí pé mo ṣe kí n tó lọ sùn. Fún àpẹẹrẹ, ní àná níisín, mo mú àwọn aṣọ kan tó jẹ́ bí aṣọ funfun tí mo fẹ́ fọ̀ nínú ẹ̀rọ tó máa ń fọ aṣọ. Mi ò kí ń fẹ́ràn kí ǹ kò kó aṣọ funfun sínú ẹ̀rọ tó ń fọ aṣọ kò kọ́ fọ̀ bẹ́ẹ̀. Ó máa ń padà pọ́n, kò ní mọ́ dáradára. Ǹkan tí mo máa ń ṣe ni wípé màá kó àwọn aṣọ yẹn, màá rí wọn sínú omi ọṣẹ. Màá jẹ́ kó wà ní bẹ mọ́jú, màá wá fo jáde nínú omi ọṣẹ yẹn. Tí màá sì wá fo jáde nínú omi ọṣẹ, màá ṣẹ̀ wá kó sínú ẹ̀rọ tó ń fọ aṣọ. Tó bá ṣẹlẹ̀ wípé mo rí aṣọ mọ́ inú omi ọṣẹ, kò sí ǹkan tó lè ṣẹlẹ̀, ìbá di òru tí ǹ bá rántí tí mo de tí ní lọ́kàn pé à, màá fọ̀ lọ́la. Ìbá di òru ọjọ́ kejì, màá fọ aṣọ yẹn. Gbogbo nǹkan tó bá yẹ kí-- mo ní nǹkan tó mú tí màá ń ṣe kí ǹ tó sùn nígbà mìíràn ni wípé bóyá lóju ọjọ́, bóyá àwọn èèyàn tẹ àtẹ̀jíṣẹ́ sí mi, tí mi o wà ráyè dáhùn sí àwọn àtẹ̀jí-- àtẹ̀jíṣẹ́ yẹn, alẹ́ yẹn ni mo máa ṣẹ̀ wá ṣí fóònù mi. Màá wá máa fèsì sí àwọn àtẹ̀jíṣẹ́ táwọn èèyàn tán fi ránṣẹ́ sí mi ní ọ̀sán tàbí àárọ̀. Yàtọ̀ sí ìyẹn náà, tó bá ṣẹlẹ̀ wípé mo fẹ́ f-- mo fẹ́, mo fẹ́, mo fẹ́ fi owó ránṣẹ́ sí ènìyàn kan tí mo ti sọ pé à, mo ti sọ fún ènìyàn pé a-- kílé ẹni tó ṣú o, màá fi owó rẹ̀ ránṣẹ́ sí ẹ. Alẹ́ ni mo máa ń sábà ṣe irú nǹkan bẹ́ẹ̀. Màá farabalẹ̀ gbogbo àwọn tó bá yẹ kí ǹ fi owó ránṣẹ́ sí, alẹ́ ni màá ń ṣe. Tí màá wá máa fi owó yẹn ránṣẹ́ sí wọn ní ẹyọ kọ̀ọ̀kan. Àwọn nǹkan tí mo máa ń sábà ń ṣe nìyẹn. Ìgbà mìíràn tó bá yẹ ṣẹlẹ̀ wípé ó lóúnjẹ tó yẹ kí ǹ ṣe, ẹ mọ̀ pé mo sọ siwájú pé tó bá ní ǹkan tó yẹ kí ǹ ṣe lọ́jọ́ yìí tí ǹ bá àrí ṣe tán, mo máa gbó-- mo gbọdọ̀ ṣe, mo lè ṣe di òru kí n tó sùn. Fún àpẹẹrẹ, ó lè ṣẹlẹ̀ wípé mo ti sọ fún ara mi níìsín pé à, irú èní o, mo fẹ́ sè ọbẹ̀ ẹ̀gúsí ní èní. Ó lè wá ṣẹlẹ̀ wípé mi ò wá rí ààyè ṣe ọbẹ̀ ẹ̀gúsí yẹn lóju ọjọ́. Mo lè sè ẹ́ lálẹ́ o. Tí bàá ti sè ẹ́ tán, màá gbé e sínú ẹ̀rọ tó mú omi tutù. Bí èmi ṣe máa ń-- àwọn nǹkan tí màá ń ṣe kí n tó lọ sùn nìyẹn. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fanran yì ni, ìgbà mélòó ni o máa ń fọ eyín lójoojúmọ́? Hmmm mo lè sọ wípé mo máa ń fọ eyín lójoojúmọ́ ní ó kéré jù èmi jí. Ìgbà kìn-ín ni tí ń bá jí láàárọ̀, tí ń bá jí láàárọ̀ ẹnu mi ò ti ẹ. Kò lè ṣẹlẹ̀ wípé ẹnu mi máa, máa fẹ́ràn bí ẹnu mi ṣe rí. Màá fẹ́ fọ eyín mi kí n lè, kí n lè ṣe àwọn nǹkan tó bá kù tó yẹ kí ń ṣe ní ọjọ́ yẹn. Ó ti ẹ̀ ní ìgbà kan tó jẹ́ wípé tí mi bá fọ eyín mi ní àárọ̀, mi ò lè gbàdúrà. Kò ní jẹ́ ká dúrà ye dán mọ́. Mo ń láti lọ kọ́kọ́ fọ eyín mi ná. Kí ẹnu mi dà ṣakásáká. Láti lẹ́, láti lẹ́ ẹ̀kan ni mo máa ń fọ eyín o. Ìbá ti jí láàárọ̀ tí mo fọ eyín, ó tún di ọjọ́ kejì. Ṣùgbọ́n bí mo ṣe ń dàgbà, ó ti ẹ̀ di pé ìgbà kan eyín dùn mí gan an. Eyín ẹ dùn mi tó jẹ́ pé wọ́n wá pàdà yọ eyín yẹn ni. Ìgbà yẹn mo wá pinnu wípé, a! Kò sí ǹkan tí ó ní jẹ́ kí ń máa fọ eyín ní àárọ̀ àti alẹ́ mọ́. Mo gbúdọ̀ fọ eyín mi lálẹ́ kí n tó pa ojú dé kí n tó sùn. Ìgbà yẹn ni mo yí, mo yí wà mí padà. Nǹkan tó tún lè mú mi fọ eyín ju èmi jí lójoojúmọ́ ni wípé ó ṣẹlẹ̀ pé mo jẹ nǹkan kan tí inú mi, tí ẹnu mi ò bá lọ dáadáa. Kì ń jẹ nǹkan ẹ, a! Kì kíni yẹn wá ṣe mí lẹ́nu bá kan. Màá lọ fọ eyín mi. Màá fọ gbogbo ẹnu mi, màá fọ ahọ́n mi. Nǹkan tó tún lè mú mi, nǹkan tó tún máa ń ṣẹlẹ̀ ni wípé tó bá ṣẹlẹ̀ wípé mo sùn lọ́sàn-án nígbà mi tí ń bá jí lọ́sàn-án yẹn, mo lè lọ fọ eyín o. Torí mi ò kí n, mi ò ń fi bẹ́ẹ̀ fẹ́ràn bí ẹnu mi ṣe máa ń ṣe tí ń bá sùn, tí bá jí. Ó ṣà máa ń ṣe mí bí pé, a! O yẹ kí ń fọ eyín tí màá fi lè sùn tí mo jí. Bàá o yẹ kí ń fọ eyín o. O yẹ kí ń fọ eyín. Ṣùgbọ́n tálẹ́ yẹn àti àárọ̀, àwọn yẹn ló pọ́n dandan fún mi. Mo dẹ̀ jẹ́ ènìyàn tó jẹ́ wípé mo máa ń jẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan dúdú bí chocolate, bí sweet, bí ice cream. Eyín tí mo ti mo ṣe yọ gbẹ̀yìn, mo lè sọ nǹkan tó fà eyín tó dùn mí. Ó ṣẹlẹ̀ wípé mo lọ lé àwọn òbí mi. Ìgbà tí mo lọ wọ́n wá gbé, eh! Páàkì sweet ńlá wọ́n gbé fún mi. Ní àsìkò yẹn tí ń bá ti wá, ìgbà tí mo wá délé tí ń bá ti ń ṣiṣẹ́, màá máa la sweet yẹn. Màá máa la, màá máa la, màá máa la. Bẹ́ẹ̀ ni mo la sweet dé bí pé eyín bẹ̀rẹ̀ sí ń dùn mí. Lójúmọ́ mo lè la sweet ogún àbí mẹ́wàá kí ń má sáṣọ dùn. Bí a mọ la sweet bíi mẹ́wàá, mi ò mọ pé tó bá dẹ̀ dà lẹ́ná ni n òún fọ eyín kí n tó sùn. Mo bá ti la sweet lọ́sàn- alẹ́ yẹn mi ní fọ eyín. Mo lọ sùn ni yẹn. Bí ó ṣe dí pé ọjọ́ kan bí eyín ṣe bẹ̀rẹ̀ sí ń ro mí nìyẹn. A! Eyín bá mi fà. Mi ò lójú orun. Àfi ìgbà tí mo dé ọ̀dọ̀ dókítà eyín. Dókítà yẹn wá wo eyín mi. "A! Kí ló dé?" "Ìkan mi. Ìkan ti lù wò." Dókítà yẹn wá ní, "A! Ṣé o ní àìsàn sugar, ẹ̀jẹ̀ sugar ni?" Mo ní rọ́. Ó ní kí lọ ṣe ìdánwò. Mo ṣe ìdánwò. Ó rí pé kò sí nǹkan tó jọ. Mi láìsàn ẹ̀jẹ̀, eh! Eh! Sugar inú ẹ̀jẹ̀. A! A! Ó wá ní kí ló wá dé? Mo mọ wípé a! Mo jẹ ọ̀pọ̀lọpọ̀ sweet, mi dẹ̀ wá ń fọ eyín mi dédé. Ìgbà yẹn bó ṣà ṣe yọ eyín yẹn, mo mọ nǹkan tó ju mi rí. Mo wá pinnu wípé mo gbúdọ̀ máa fọ eyín mi lálẹ́ kí n tó sùn. Tí mo bá fẹ́ fọ eyín gan an mi ò ń lo, mi kań fọ eyín lásán. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń lo nǹkan táwọn olóyìnbo ń pè ní mouthwash. Tí mo bá ti fọ eyín tán má tún lo mouthwash yẹn, màá fi ṣe ẹnu mi. Mo tún máa ń mú-- ó ní èso kan táwọn olóyìnbo máa ń pè ní clove. Àwa Yorùbá, àwa tí a wà lórílẹ̀ èdè Nàìjíríà a máa ń pè ní kọnofúrú. Mo máa ń lo ná, màá jẹ́, màá fi ṣe ẹnu mi. Mo máa ń tọ́jú ẹnu mi dáradára. Mo lè rò pé mo dáhùn ìbéèrè yì dada. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fonran yì ni, ṣe o máa ń bínú nígbà tó bá wà nínú ọkọ̀? Kì màá pàrọ́ ìgbà tí mo wà ní kékeré, mo máa ń bínú tí màá wà nínú ọkọ̀. Mo ti, pẹ̀lú bí mo ṣe dàgbà inú, kò jẹ́ wípé mo lè máa sọ̀rọ̀ tí inú bá bi mi. Nígbà tí mo wà ní kékeré, àwọn nǹkan tó máa ń fa ìbínú tí màá wà nínú ọkọ̀ ni wípé, bóyá ó ṣẹlẹ̀ wípé mo wọ ọkọ̀ akérò, ọkọ̀ tó máa ń kó èrò tí èèyàn máa san owó láti wọ̀, tó wá ṣẹlẹ̀ wípé àwọn tó ń pè ní boya dírẹ́fà, iyen awakọ̀ tàbí ẹni tó bá gba owó, wọ́n wá ń wu ìwà tí kò tọ́, àh! Inú lè bi mi o, inú lè bi mi nígbà yẹn. Bóyá ẹni tó ń gba owó ó ń wúwa kí wa, ó ń sọ̀rọ̀ sáwọn èèyàn ní ọ̀nà tí kò tọ́ àti ọ̀nà tí kò yẹ, àh! Inú lè bi mi ọ tí màá wà nínú ọkọ̀ yẹn. Inú lè bi mi débi pé màá sọ̀rọ̀, màá sọ fún awakọ̀ tàbí ẹni tó ń gbó pé, kí ló dé tí ẹ fi ń wúwa báyìí? Wa yín ò dá o, ẹ̀tùn ìwà yín ṣe. Tó bá yẹ pé nǹkan tó tún máa ń sábà bí mi nígbà yẹn náà, títí dí ìseyin náà kì ṣe ìgbà tí mo kéré nìkan. Tí awakọ̀ bá ń wa ọkọ̀ tó fi ń kó èrò tó ń wà ní ọ̀nà tí ó tọ́, tó kan ń wa ọkọ̀ jagbajagba tó ń wa ìwà kù wà, à máa sọ̀rọ̀ ìyẹ́ mi tí ẹ kì dákẹ́ rárá, màá ní, à kí ló dé? Kí ló ṣẹlẹ̀ tó fi ń wa ọkọ̀ báyìí? Ṣé o ò mọ̀ pé, à, ṣé o mọ̀ pé bó ṣe ń wa ọkọ̀ yẹn ó lè fà jàmbá ọkọ̀? Màá pariwo. Tí ba de ti pariwo bẹ́ yen àwọn tó kù nínú ọkọ̀ wọ́n máa dá sí ọ̀rọ̀ yẹn, wọ́n máa ní, àh! Awakọ̀ yì ò ń ṣe awakọ̀ dáradára. Ara nǹkan tó máa ń bí mi inú tí màá wà nínú ọkọ̀ nìyẹn. Inú lè bi mi débi pé màá sọ̀rọ̀, màá sọ fún awakọ̀ tàbí ẹni tó ń gbó pé, kí ló dé tí ẹ fi ń wúwa báyìí? Wa yín ò dá o, ẹ̀tùn ìwà yín ṣe. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yì mí o ń sábà wọ ọkọ̀ akérò, èmi náà ti kọ́ bí a ti ń wa ọkọ̀. Mi ti le wa oko moti wa oko daradara o, sugbon mi o ti le wa sona to jinna ju. Tí awakọ̀ bá ń wa ọkọ̀ tó fi ń kó èrò tó ń wà ní ọ̀nà tí ó tọ́, tó kan ń wa ọkọ̀ jagbajagba tó ń wa ìwà kù wà, àmáa sọ̀rọ̀ ìyẹ́ mi tí ẹ kì í dákẹ́ rárá, màá ní, à kí ló dé? Kí ló ṣẹlẹ̀ tó fi ń wa ọkọ̀ báyìí? Maa farasi oko temi wa nitori pe mo se bere oko wiwa ni Mi ò ní jẹ́ kí ẹ̀yin kó, mi ò ní jẹ́ kí, ẹ́, ọ̀nà tí awakọ̀ mìíràn tó fi ń wa ọkọ̀, mi ò ní jẹ́ kí ó, kó wá, kó wá, kó wá, eh, kí wọ́n wá gbé lọ́kàn débi wípé mi ò wà ní ìfọkàn sí ọkọ̀ tí èmi ń wà. Ìyẹn ni mo máa ń ṣe. Bínú sì ẹ̀ bi mi gan, màá kọ̀wé pé kí ló ń ṣàwon elée. Màá kọ́ gbójú, màá kọ́ gbójú kúrò, màá fara sí ọkọ̀ tí èmi ń wà kó máa ba di, kí ó máa ba sí ìjàmbá ọkọ̀. Ǹkan tó tún máa ń bí mi inú tí màá wà nínú ọkọ̀ ni pé, tí màá wọ́n, tó bá jẹ́ pé mo wọ ọkọ̀ akérò, mo sì máa ń wọ ọkọ̀ akérò lẹ́ẹ̀kan kan, ṣùgbọ́n kò dàbí tẹ́lẹ̀ mọ́. Tẹ́lẹ̀, à, ọjọ́ kan le lọ kí màá wọ ọkọ̀ akérò, ṣùgbọ́n nísìnyí òún sábà wọ ọkọ̀ akérò mọ́ nítorí wípé èmi náà ti ń wa ọkọ̀ fún ara mi. Kò sí wípé, à, kí màá sọ fún awakọ̀ pé, à bó ṣe ń wa ọkọ̀ yi o dà? Mo máa ń wa ara mi. Ṣùgbọ́n àwọn awakọ̀ ló tajọ́ wa lójú títì náà, wọ́n lè máa, wọ́n lè mú inú bí mi, ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo máa, mi ò kí ń fara sí, màá gbó, màá tẹra mọ́ ọkọ̀ tí èmi ń wà. Eh, ǹkan tó tún máa ń bí mi inú ni pé tí màá rí àwọn ọlọ́pàá lójú títì, pé èèyàn wọ ọkọ̀ sí, ọlọ́pàá wa dáyàn dúró, wọ́n máa ń bí à, wọ́n ń bí èèyàn láwọn ìbéèrè tí ò mọ̀ ọ́n pọ̀ lọ wá. Wọ́n fẹ́, bí àwọn fẹ́ gba rìbá, wọ́n fẹ́, wọ́n fẹ́, wọ́n fẹ́, wọ́n fẹ́ gàbálé ẹni yẹn, inú lè bi mi tí màá wà nínú ọkọ̀ tí wọ́n bá dà dúró. Mo lè rò pé mó dà àwọn ìbéèrè yìí dáadáa, bẹ́ẹ̀ ni inú máa ń bí mi nígbà tí mo bá wà nínú ọkọ̀ nígbà mìíràn, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Ẹ̀ṣé lọ́pọ̀lọ́pọ̀.